Ah, fóònù tí mo ń lò kìí ṣe fóònù tó ti di lọ, ah fóònù Itel ni, ah ó lè se oṣù káǹ tì o pé ọdún kan tí mo ti rà, mò ń gbádùn rẹ̀, bátìrì rẹ̀ náà sì dáa, àmo mo mọ̀ n to se é bátìrì rẹ̀ ńi jo ní bó ṣe gbóná nù, wọ́n yóò báyi bo ṣe bẹ̀rẹ̀ sí yọ náà nu, ah òǹkà tuntun tí mo kà ri pe owà níbi fóònù náà oun ni bi wọ́n se ṣe camera rẹ̀.

Ah, ohun tó mú inú mi dùn láìpẹ́ ni ah, ìròyìn tí mo gbọ́ pé ọ̀rẹ́ mi tí a jọ lọ ilé ìwé, o fẹ́ ṣe ìgbéyàwó. O jẹ́ ẹnìkan tí ó ṣe damu pẹ̀lú àwọn òbí mi, bẹ́ẹ̀ ni ó sì gba ìwúkọ́ àbí pé wà á ní ọkùnrin fẹ́ ìyàwó ile aye oun. Amọ ngba to sọ fún mi to pe mi lórí fóònù pe oun fẹ se ìyàwó o jẹ nkan to jẹ pe gbogbo àwọn taa jọ wa lórí ijoko wọn si ri ìdùnnú náà loju mi.

Àá jijòkò sí ìta ní àṣálẹ́ ki se nkan tí èmi ní fánṣàn ní ìgbà tí ilẹ̀ wá sú tí gbogbo eyan sì wọlé kan lọ bá boyá ìyàwó àti ọmọ ni àbí ìyá àti bàbá àbí àwọn ọmọ ìyá. À jijòkò sí ìta òun sì wúlò baa n bẹ́ẹ̀. Àwa náà se ní ìgbà tá a wà ní ọ̀dọ́, a sì rí pé à nígbà mi ma wo pe ǹkan tó yege ni tó dùn mọ́ ara ni, amo nígbà tí a dàgbà tán, a rí pé kò sí kankan àǹfààní púpọ̀ nínú rẹ̀.